Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó tóbi lọ́pọ̀lọpọ̀ nitorí tábìlì mi o ní ó fi máa ń gé aṣọ tí mo bá sì wà ní ibi iṣẹ́, mo sì máa ti fi ń lọ aṣọ, mo sì máa ń gé oríṣìíríṣìí aṣọ lórí rẹ̀ àti ẹwù àti ṣòkòtò. Nítorí náà tábìlì iṣẹ́ mi ó tóbi ó sì ga ní díǹdíẹ̀ tí mò lè fi ti gé aṣọ.

Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Ìgbà tí mo bá n sinmi, òun náà ni ìparí ọ̀sẹ̀ tí mò lọ sí ibi iṣẹ́ tí mò wà n le, nitorí àárín ọ̀sẹ̀ mo máa ń lọ ibi iṣẹ́. Ìgbà tí mo tu máa ní ọjọ́ ìsinmi yàtọ̀ sí ìparí ọ̀sẹ̀, òun náà ni ìgbà àsìkò tí wón má n se ọdún iléyá, abi ọdún Kérésìmesì, òun náà ni máa n ní àsìkò tí mo máa fi sinmi.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Mo máa ń jí ní kùtùkùtù tí mo bá ní ibi tí mò ń lọ tó ṣe pàtàkì. Mo máa ń jí ní kùtùkùtù ṣùgbọ́n tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe, tí mò wánlé, tí mò ń lọ ibi iṣẹ́, tí mò ń lọ ilé ìwé, màá jí ní ìtú ǹ ṣe kùtùkùtù, àsìkò máa tí ì lọ òtítọ́ jí.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Kí wá di ọjọ́ ìbí mi, mo máa pe ẹbí àti ọ̀rẹ́ wá kí mi kú ọjọ́ ìbí. Lẹ́yìn mí eréṣùdù a máa sì dáná, a sì máa jẹun lọ́pọ̀lọpọ̀ móhúrírí àti máa gbádùn pẹ̀lú ara wa ní ọjọ́ ìbí mi tí mo ṣe máa ṣàjọyọ̀ ní ẹ.

Ṣé o máa ń mu Ògùn lójojúmọ́? Eh ẹ̀kankan ni mo máa ń mu Ògùn pẹ̀lú àgbo tí bá ri pé ara mi ò fẹ́ yá, tí ara mi o, ò ti ya gágá, màá mu Ògùn kí ara mi ba lè le kóko ko. Nítorí náà ee, gbogbo ìparí ọ̀sẹ̀, màá mu Ògùn kí ara mi ba lè máa le dáadáa.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gba? Tí mo bá sì jẹun àárọ̀, mo máa sinmi ni wípé mo jẹun àárọ̀ ní ago mẹ́jọ, mo máa sinmi di ago méjì, mo máa jẹun ọ̀sán, tí m bá ti wá jẹun ọ̀sán, mo máa tún sinmi di ago mẹ́jọ alẹ́ kí n tó tún wá jẹun alẹ́. Wákàtí tó wà láàrin rà wọn kò ju mẹ́fà lọ tí mo fi máa sinmi oúnjẹ kí n tó jẹun.

Ṣé o máa ń mu àwọn èrò ìlera? Mo máa ń mu oríṣiríṣi èrò ìlera kí ara mi ba lè jí pípé, kí n ba lè gbádùn dada. Bí irú je kómọ̀, morékẹ alábùkún, mo máa ń lo gbogbo ẹ lọ́pọ̀lọpọ̀ nítorí ìlera òun ló gun ọ̀rọ̀. Tí ara rẹ bá le, o máa rí ṣẹ ṣẹ dáadáa nítorí náà mo ṣe máa ń lo èrò ìlera sí ara mi dáadáa.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ó pé oríṣìíríṣìí nítorí mi lè máa wọ aṣọ òtútù nígbà wo, ṣùgbọ́n aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ohun lọ́ọ̀ni ṣòkòtò àti ẹwù. Ṣùgbọ́n tí mo bá lọ sí òde, màá fẹ́ràn láti wọ àgbádá àti bùbá àti ṣòkòtò mi nítorí mo fẹ́ràn àgbádá náà iyẹn fún òde. Ṣùgbọ́n tí mo bá ti wá nílé, ṣòkòtò àtẹ ẹwù òun ni mo fẹ́ràn láti máa wọ̀ àti kí ma wọ oríṣìíríṣìí nǹkan nínú òtútù.

Ṣé o jẹ́ ẹni tí kò kì n jẹ ẹran? Èmi máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Gbogbo nǹkan ni mo fẹ́ràn láti máa jẹ. Mi i ní ọ̀tá oúnjẹ rárá nítorí gbogbo nǹkan ni mo máa ń jẹ. Mo fẹ́ràn láti máa jẹun lọ́pọ̀lọpọ̀, kí í bá jẹ ẹran àgbò, ẹran adìyẹ àti gbogbo ẹ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ nítorí mo fẹ́ràn rẹ̀ gan-an.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹni tí mo ti rí tipẹ́, kí bá jẹ́ ẹbí mi àbí àwọn ará mi, tàbí àwọn ọ̀rẹ́ mi tó ti lọ sí ìlú òyìnbó. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn láti rí ojú wọn àti bí wọ́n ti ṣe, ṣe sí àti bí wọ́n ṣe dàgbà sí, àti bí ojú wọn ṣe dán sí. Òun ní mọ̀ fi máa ń ṣe, ká bá lè máa sọ̀rọ̀ ká máa ríra wa.

Ní ìgbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Tí mo bá ti wà ní ọkọ̀ mi, tí mo bá rí pé epo mi ti ń lọlẹ̀, ìgbà náà ni mo máa ra epo sínú ọkọ̀. Ṣùgbọ́n tí èpoó bá lọlẹ̀, màá fi lè kí ma lọ lọ. Ṣùgbọ́n bí mo bá lọ bá yí pé ó jẹ́ ibi jíjìn tí mo ní réèpo ra níbẹ̀, mo máa wá wò, máa sì fi ra epo sínú ọkọ̀ mi kó ba lè gbé mi dé ibi tí mo ń lọ. Kódà kékọ̀ọ́ pọ̀ níbẹ̀, mo sì máa ra mọ́ kó ba lè kún, kí n má ba à lè takú lọ́nà.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà oríṣìíríṣìí ni mo máa ń wọ̀, tí bá wà lé, mo máa ń wọ bàtà ìṣeré lé tí mo fi máa ṣeré, tí mo bá lọ sí òde, mo ní bàtà tí mo máa ń wọ̀, tí mo bá lọ mọ́ṣáláṣí, mo ní oríṣiríṣi bàtà tí mo máa ń wọ̀ tí ó máa ń bá òde mi lọ. Nítorí náà mo ní oríṣiríṣi bàtà lọ́pọ̀lọpọ̀ tí mo sì máa ń wọ, ṣeré, òde àti káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ràn jíjò? Mo fẹ́ràn láti máa jó lọ́pọ̀lọ́pọ̀ nítorí àti kékeré ni mo ti máa ń jó, tí àwọn òbí mi àti bàbá mi àti ìyá mi ló ti máa ń jó. Ó sìsì jẹ́ fẹ́ràn ijó lọ́pọ̀lọ́pọ̀ débi wípé èmi náà á fẹ́ràn ijó. Pẹ̀lú àwọn ẹgbà ọ̀tabùn, pátá gbogbo wa la fẹ́ràn láti máa jí jó lọ́pọ̀lọ́pọ̀. Nítorí ijó máa ń dára mí yá ó sì máa ń múni mí dùn tí mo bá ti ń jó.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Bí mo bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ mú inú ilé mi. Mo máa tún un ṣe. Lẹ́yìn náà, mo máa dá iná. Tí oúnjẹ tí mo fẹ́ jẹ, màá bọ́ sínú balùwẹ̀, màá lọ fọ eyín mi. Màá sì wẹ̀. Màá sì múra ibi iṣẹ́. Lẹ́yìn náà, màá sì gbàdúrà. Lẹ́yìn náà, màá mú oúnjẹ mi, mo máa jẹ. Màá máa lọ sí ibi iṣẹ́. Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ ojoojúmọ́ nìyẹn tó máa fi di ìparí ọ̀sẹ̀ kí n tó wá fọ aṣọ mi ní ìparí ọ̀sẹ̀.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Olórí ìṣe mi fẹ́ràn mi lọ́pọ̀lọpọ̀ nítorí mo mọ ìṣe lọ́pọ̀lọpọ̀ mo sì ní ootọ. Òhun ló jẹ́ kí olórí ìṣe mi kó fẹ́ràn mi, a sì ní ìbáṣepọ̀ gidi nítorí pé ọkùnrin ni àwa méjèèjì jọ. Lẹ́yìn náà, olórí ìṣe mi ó fẹ́ràn olóòótọ́ nítorí náà ló ṣe gbà mí sí ibi iṣẹ́ nítorí òótọ́ tí mo máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tí n bá tí ń rí ìṣòro ní ibi iṣẹ́, n màá lọ bá ọ̀gá mi, màá jẹ́ kó yé wọn pé nǹkan tí mò ń ṣe yìí kò yé mi. Mo tí ń kojú ìṣòro n bẹ́ẹ̀ kọ́ tọ́ mi sónà, tàbí kí n béèrè lọ́wọ́ àwọn enítọ́jú mi lọ ní ibi iṣẹ́. Màá béèrè lọ́wọ́ wọn pé báwo ni mo ṣè lè yanjú ìṣòro yìí, tọn baa se ṣàlàyé fún mi, mo sì máa lọ yanjú ẹ̀ fún ìra mi kí wahalá máa bá ṣẹlẹ̀

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ẹ̀sìn mi tí mo máa ń ṣe òun náà ni Mùsùlùmí. Mo sì máa ń lọ sí ilé ìjọsìn dáadáa nítorí ilé ìjọsìn ni a ti máa ń lọ gba àdúrà fún Ọlọ́run wa kí ó ba lè gba àdúrà wa kó ba lè ṣe ohun tí a fẹ́ fún wa. Nítorí náà mo sì máa ń lọ ilé ìjọsìn pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi ní ojoojúmọ́ àti ọjọ́ Jímọ̀ kí a bá lè kírun sí Ọlọ́run wa kó ba lè gbọ́ ìpè wa.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Tí mo bá tì ṣe ọlọ́run, mo máa tọrọ àforíjì, mo máa kírun kí ó ba lè dáríjì mí. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ènìyàn ni mo ṣẹ̀, tí mo sì rí pé èmi mo jẹbi, tí mo bá máa tọrọ àforíjì, màá lọ bá a wípé kí ó má bínú, kó dáríjì mí nítorí ohun tí mo ṣe, àṣìṣe ni. Mo máa sí bẹ̀ kí ó dáríjì mí.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Nígbà tí mo kẹ́yìn lọ rí dókítà, òun náà ni oṣù tí ó kọjá nígbà tí ara mi ò yá, mo ni mo kẹ́yìn rí dókítà. Ṣùgbọ́n tí mo bá ṣe ri pé ara mi ò tí yà dáadáa, màá lọ rí dókítà nítorí dókítà òun ni ó máa ń wo àwọn ènìyàn ṣán. Nítorí náà ni mo ṣe máa lọ rí dókítà. Ṣùgbọ́n ó ti tó oṣù kan tí mo ti rí dókítà mi kẹ́yìn.

Ṣé o máa ń rántí àlá rẹ? Mo máa ń yára yára lá là ní ìgbà mìíràn nítorí mi kì í lá là ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí mo bá ti lá là, màá rántí nínú àlá mi nítorí mi kì í rántí gbogbo ẹ̀tọ́. Ṣùgbọ́n ó ní ojú àlá mi tí mo sì máa ń rántí gbogbo ohun tí mo rí ní ojú òrun. Ṣùgbọ́n ó ní mi tí mo sì máa ń rántí gbogbo ohun tí mo rí lójú òrun.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀ torí mo máa ń yẹ dókítà wò kán bá mi, máa wo èrò ara mi bí ara mi jí pé pé lẹ́yìn náà mo máa wẹ̀ dáadáa, fi òrí para kí a bà lè máa dán, mo máa sì fọyín mi, mo máa sì tún irun mi ṣe kí sì tún ara mi ṣe, mo máa wọ aṣọ tó da sí ara kí ń bá lè mọ́ tónítóní kí n má ba à máa rùn. Torí náà ni mo máa ń tọ́jú ara mi lóríṣiríṣi ọ̀nà púpọ̀.

Kí ni ó máa ń mú ẹ rẹ́rìn? Ohun tó maa mú mi rẹ́rìn, ohun náà ni owó tí ènìyàn bá fún mi lówó, ó máa ń mú mi rẹ́rìn, inú mi á sì dùn. Lọ́pọ̀lọ́pọ̀ tí mo bá ní owó lọwo tàbí àwọn adarin pa osonu, o máa ń mú mi rẹ́rìn. Tí mo bá ti ń wo fídíò wọn ní orí Íńtánẹ́ẹ̀tì, ó máa ń mú mi rẹ́rìn náà.

Ṣé o ní irungbọ̀n? Mi ò tíì ní irungbọ̀n lọ́pọ̀lọ́pọ̀ ṣùgbọ́n mi mọ ǹkan tó fà á. Nítorínà, mo sì ń wo irungbọ̀n. Mo sì ti kọjá ọmọ ogun nítorí mo sì ń dàgbà lọ́pọ̀lọ́pọ̀ ṣùgbọ́n mo tiì ní irungbọ̀n. Mo sì fẹ́ ní irungbọ̀n láìpẹ́ nítorínà mo fẹ́ ní irungbọ̀n lọ́pọ̀lọ́pọ̀ kó ba lè máa wò.

Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Nítorí mo kọ́ iṣẹ́ ìránṣọ, mo sì ní ohun tí mo fi ń ránṣọ ní ilé mi tí mo sì máa ń fi ránṣọ fún ènìyàn. Mo sì máa ń tún gbogbo inú ilé mi ṣe máà nú máa gbá. Mo máa sì fọ àwọn abọ́ mi. Kìn tó jáde lọ sí ibi iṣẹ́ ọ̀dọ̀ ọ̀gá mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lọjọjumo? Mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́, ìyẹn ní àárọ̀ tí mo bá kọ́kọ́ jí. Màá fọ eyín mi kì n tó jẹun nítorí ó ti dẹ̀ tí ní òrumọjúmọ́. Lẹ́yìn tí mo bá jẹun tán, tí mo jẹ táàárọ̀, tí mo jẹ tọ̀sán, lẹ́yìn tí mo bá tún jẹ oun ta lẹ́ tán, màá fọ eyín mi lálẹ́ kí n tó lọ sùn. Nítorí gbogbo oun tí mo ti jẹ ní àti àárọ̀ dalẹ́, mo máa fi nǹkan mi máa fi fọ kú ro n bẹ̀.

Ṣé o fẹ́ràn ìtà-- iṣẹ́ ìtagbangba? Mo ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìtagbangba lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo ti ṣiṣẹ́ ní ìtagbangba rí. Mo sì ní àwọn oríṣiríṣi oníbàárà tó máa ń ra ọjà lọ́wọ́ mi nígbà tí mo ń ṣiṣẹ́ ìtagbangba. Nítorí náà, mo tún padà wáa fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa máa rí ẹ ní ìtagbangba tí wọ́n sì máa máa ra nǹkan tó ń ta dáadáa tó máa wà ní kọ́rọ̀ tó wọ̀sì ni rí ǹkan tó ń ta rà dáadáa.

Níbo lo fẹ́ lọ sí ìsinmi tí mo bá ní àsìkò ìsinmi níbi iṣẹ́ tí mo ń lọ ibi iṣẹ́. Mo máa fẹ́ràn láti máa lọ sí etí omi nítorí mo fẹ́ràn áti máa lọ sinmi ní etí omi, nítorí mo fẹ́ràn láti máa rí omi lọ́pọ̀lọ́pọ̀ àti iyẹ̀pẹ̀ etí omi. Maa lọ pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọrẹ mi kọọkan, nítorí mo fẹ́ràn láti máa rí wọn papọ pẹ̀lú mi.

Ṣé ojú ẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń dán nítorí pé kí ni? Mo máa ń tú ojú àti gbogbo ara mi ṣe nítorí mo máa ń wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Mo sì máa ń fi òwú rẹ́ pa ojú mi dáadáa tó sì máa ń jẹ́ kí ojú mi dára. Bẹ́ẹ̀ ni ojú bàbá àti ìyá mi ṣe rí. Àwọn náà ni mo fi jọ tí ojú mi fi dára lọ́pọ̀lọpọ̀ báyìí.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ara rẹ lọ́do dókítà? Tí n bá ti rí pé ara mi kò jí pépé, mo máa lọ sọ̀dọ̀ dókítà láti ṣe àyẹ̀wò. Lẹ́yìn tó bá sì di ìparí oṣù, mo máa lọ sí ọ̀ro dókítà iyẹn ti ó fi jẹ́ ẹ̀emejila ní ọdún kan. Ìyẹn tí n bá rí pé ara mi ò yá dáadáa, máa sì lọ sọ́dọ̀ wọn láti ṣe àyẹ̀wò dáadáa fún ẹ̀mí ara mi kí nǹkan má lo ṣe mí.

Ákòkò mélòó ni o ṣètò aágó jíjì rẹ? Aágo tí mo ṣe tó jíjì mi wọ́nà ni aágo mẹ́fà yẹn ní àárọ̀ kùtùkùtù. Nítorí pé màá nílò láti jí ní àárọ̀ kùtùkùtù kí n ba lè kírun, kí n ṣè ṣe iṣẹ́ ilé díẹ̀ kí n tó máa lọ sí ibi iṣẹ́ mi. Wọ́ ni mo fi ṣe aago mi sí mẹ́fà kí n ba lè máa jí dédé.

Ṣé o mọ bí wón ti ń tú àwọn nǹkan ṣe? Oríṣiríṣi nǹkan ni mo mọ̀ tún ṣe. Mo mọ aṣọ ńtún ṣe nítorí mo ti kọ́ aṣọ ríran. Mo máa ń tú aṣọ ènìyàn ṣe fún yàn àti aṣọ ara mi níbi tó bá ti ya. Àbí iná, mo sì máa ń tú iná ṣe iná. Iná, iná àti oríṣiríṣi nǹkan tí a fi máa ń lò ní ilé wa, mo máa ń bá wọn tún ṣe.

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Orin tí mo fẹ́ràn láti máa gbọ́, òun náà ni orin àpàlà. Orin tí mo máa ń gbọ́ ni àpàlà láti kékeré pẹ̀lú àwọn òbí mi. Wọ́n ti fi to mi létí nítorí ohun tí àwọn náà máa ń gbọ́ náà nìyẹn. Nítorí náà o je n fẹ́ràn àyinla ọmọ wúrà. Nítorí mo ti ń gbọ́ láti kékeré di isinyi, òun náà ni mo fi fẹ́ràn láti máa gbọ́ orin àpàlà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn láti máa gba atẹ́gùn? Mo fẹ́ràn láti máa gba atẹ́gùn lọ́pọ̀lọpọ̀ nítorí atẹ́gùn, òun ni máa ń mú ooru lọ. Kò sì ṣe ènìyàn tó máa wà láyé tó máa ní òun ò fẹ́ràn láti máa gba atẹ́gùn pé ooru lóun fẹ́ràn. Nítorí náà, oníkálukú ènìyàn ló fẹ́ràn láti máa gba atẹ́gùn sí ara. Nítorí atẹ́gùn, ó ní iṣẹ́ tó ń ṣe ní àgo árà ẹ̀dá. Mo sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ohun tí mo máa ń jẹ jù ní òwúrọ̀ tí mo bá ti jí, tí mo sì máa ṣe fún ara mi láti jẹ kí n tó lọ sí ibi iṣẹ́, ohun náà ni ẹ̀bà àti ọbẹ̀ ẹja àti ilá alásèpọ̀. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ yìí ní òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí ohun tó fi kọ́ mi láti kékeré ni mo sì ti máa ń jẹ láti ìgbà náà di síìyín.

Ṣé o ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí? Mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí ní ilé ìwòsàn nígbà tí onítọ̀hún nílò ẹ̀jẹ̀ tí kò sì rí ẹni tó máa fún òun. Mo sì fún un ní ike kan kí ó bá lè lò ó kí ara rẹ̀ bá lè yà. Nítorí náà mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ nígbà náà tí mo lọ sí ilé ìwòsàn kẹ́yìn.

Ṣé o máa ń wọ ìbòrùn? Rárá mi kì í wọ ìbòrùn torí ọkùnrin ni mí. Kàkà kí n wọ ìbòhùn, màá lo fìlà abẹ́ tí ajá tàbí fìlà tí a máa ń wọ̀ lọ sí òde tàbí kí n lo láwàlí tí mo bá ń lọ sí mọ́sálásí. Ohun tí mo máa ń lò nìyẹn torí ọkùnrin ni mí, kì í lo ìbòhùn obìnrin.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣeré? Bẹ́ẹ̀ni, mo ti lé'yan kúrò ní ibi iṣẹ́ ri nígbà tí kò ṣe ohun tó tọ̀ àti ohun tó yẹ, ó sì máa ń mú nnkan tó ń ṣe tirẹ̀. Òhun ló fi jẹ́ kí n lé ẹni yẹn nígbà náà lọ́hùn kí ó bà lè mọ ohun tó ń ṣe. Mo sì gba ènìyàn mìí síṣẹ́ tí ó lóòótọ́ tí ó sì kì í jalè sí ibi iṣẹ́ mi nítorí ohun tí mo, tí mo ò fẹ́ràn. Òhun náà ni kí ènìyàn máa mú nnkan tó ń ṣe tiẹ̀ ní ibi iṣẹ́.

Ìrọrí mélòó ni o máa ń lo? Tí mo bá tí kọ́kọ́ fẹ́ sùn, màá lo ìrọrí kan. Sutúbọ̀ tó bá ti di ọwọ́ òru tí mo rí pé ọrùn ti run mí, mo máa mú ìrọrí kan ó jẹ́ méjì tí mo máa ń lo fún sùn. Tàbí kí n tó mú ìmíì mi kí n mu sí àyà tí òtútù bá ń mú, ó jẹ́ mẹ́ta tí mo máa ń lò nígbà mi. Nítorí pé ó ní oríṣiríṣi ìgbà tí mo máa ń lo ìrọrí.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ daadàá nítorí oníkálukú ló ní ìròyìn tó máa ń kọ fún ọ̀gá lẹ́yìn tí iṣẹ́ ọjọ́ náà bá ti tán kí ọ̀gá a ba lè mọ ohun tí a ti ṣe ní ọjọ́ náà lọ. Ohun náà ni a fi máa ń kọ ìròyìn lójoojúmọ́ kí ọ̀gá wa ba lè mọ bí ilé iṣẹ́ ṣe ń lọ sí àbí ohun rokẹ̀ àbi ọ̀ ń lọ sílẹ̀ ni. Ni oníkálukú fi máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́

Ṣé o máa ń wọ gíláàsì ojú? Rárá, mi kì í wọ gíláàsì s'ójú nítorí pé mo máa ń ríran dáadáa. Nítorí náà, mo sì máa ń wo jígí mi ní inú ilé mi kí n bá lè máa rí ojú mi dáadáa ní ojojúmọ́. Mo sì ní jíjì kan tí mo fi sí ara ògiri tó jẹ́ pé tí mo bá wọlé, mo máa ń wò ó ní ìṣẹ́jú ìṣẹ́jú kí n bá lè máa ríra mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Lẹ́yìn tí mo bá sì jẹ oúnjẹ àárọ̀ tán tí mo ti ti lọ sí ibi iṣẹ́ tó bá ti di ọ̀sán. Ohun tí mo máa ń jẹ níbi iṣẹ́, òun náà ni semo tàbí iyán ní ọ̀sán nítorí mo fẹ́ràn láti máa jẹ òkèlè lọ́pọ̀lọpọ̀. Òun lófa tí mo fi máa ń jẹ oúnjẹ báyìí ní ọ̀sán léyìn na tí mo bá wá parí iṣẹ́ tí mo ti lọ lé lálẹ́, mo sì máa wá oúnjẹ mi tí mo máa jẹ ní alẹ́.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Tí bá ti rí pé ìṣòro ṣẹlẹ̀ ní ibi iṣẹ́, tó bá jẹ́ láàárín àwọn òṣìṣẹ́ èèyàn méjì tí ó ṣe, mo máa pe àwọn méjèèjì papọ̀, máa sì bi wọ́n pé kí ló ṣẹlẹ̀, kí ló fa wàhálà àbí ìṣòro tí ẹ fi ń ṣe báyìí. Mo sì máa bá wọn yanjú ẹ kí má bà lé sí ìdààmú níbi iṣẹ́, kí ibi iṣẹ́ má lè máa ròkè ó sì máa lọ sí iwájú sí tàbí kí n sọ fún ọ̀gá pé ohun tó ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ re o, kí ó wá bọ̀ yìí máa yanjú ìṣòro yìí kí ó má bà lé dá iṣẹ́ dúró.

Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Òhún tí mó fẹ́ràn jù ọ̀hún náà ní kọfí. Nítorí mó fẹ́ràn láti máa mú ní ọ̀ní gbígbóná ní àárọ̀ àárọ̀ kító lọ ìbí iṣẹ́. Tí mó bá sì tí dè ibí iṣẹ́ tí mó rípé orí ń fọ́ mí àbí ń kànkàn ṣe mí, mó máa tún mú gbígbóná tí mó bá dé ibí iṣẹ́. Tí mó bá tí dè lè lálẹ́, màá mú ìmí lálẹ́ nítorí tí mo bá ṣe mú ó ń jẹ kí ará mi máa jí pípé ó sì máa jẹ́ kí màá mú ìrònú dáadáa.

Oṣù wo ni wọ́n bí ọ? Oṣù tí wọ́n bí mi, òun náà ni oṣù karùn-ún ọjọ́ kẹwàá ní ọdún náà lọ. Òun ni wọ́n bí mi ní ìjọ ìṣẹ́gun ní àárín ọ̀sẹ̀. Lára ọjọ́ tó bí mi, òun ni ẹni tí inu awọ́n obí mi ṣi dùn lọ́pọ̀lọ́pọ̀. Lẹ́yìn tí wọ́n bí mọ, nítorí ọmọ ni máa ń pọ̀ri, òbí wáyé, òun sì ínú wọn fi ń dùn. Mo sì n inu mi náà sí dùn pé wọ́n bí mi sí ayé, ni mo sì ń ṣe ohun to yẹ kì ń ṣe kí n ba lè jẹ́ èèyàn.

Ṣé o mọ bí wọ́n ti n mú ẹja lójó àbí tí wọ́n ti n pẹ ẹja? Rárá mi mọ bí wọ́n ti n ṣe mú ẹja lódó ṣùgbọ́n mo mọ ẹja ń pa lọ́polopo. Ṣùgbọ́n mo ti tẹ̀lé àwọn ènìyàn lọ sí odò ri níbi tí wọ́n ti lọ mú ẹja nínú odò pẹ̀lú oríṣiríṣi nǹkan. Ẹ̀mí náà sì fẹ́ràn bọ́ n ṣe n mú nítorí ẹ̀mí náà máa fẹ́ kọ. Mo kan mọ̀ ń pa ni, mi sì mọ̀ nítorí mo mọ̀ pé tí a bá ti gé orí ẹja, kò sí ohun tí yóò túkù mọ́ tí wọn fi ń fẹ́ fi mí.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òun náà ni ọjọ́ Jímọ̀. Mo ti fẹ́ràn ọjọ́ Jímọ̀ láti kékeré nítorí pé kíni àti ilé ìwé, òun ni ọjọ́ tí a máa tètè parí ní ilé ìwé táa ma tete ma lọlé. Ó sì jẹ́ n fẹ́ràn ọjọ́, ọjọ́ Jímọ̀ nítorí ó sún mọ́ ọjọ́ ìparí ọ̀sẹ̀ tí kò ní sí iṣẹ́ púpọ̀ tí ènìyàn máa máa ṣe, tí ènìyàn fi máa sinmi. Nítorí náà mo fẹ́ràn ọjọ́ Jímọ̀ nítorí ó sì jẹ́ ọjọ́ tí a máa lọ kírun fún Ọlọ́run wa tí a sì máa gbàdúrà. Ó jẹ́ nǹkan tí a máa ń pè ní ọjọ́ ọdún ní ọ̀dọ̀ wa Mùsùlùmí náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Àwọn oníbàárà tí wọ́n bá wá sọ́dọ̀ mi bíi pé wọ́n fẹ́ máa rán aṣọ, tó wá jẹ́ oníbàárà tí mo mọ̀ orí, mo máa ṣe dáadáa sí wọn àti àwọn tí mo mọ̀ orí náà, mo máa ṣe dáadáa sí wọn. Kọ ba lè mọ̀ pé ènìyàn gidi ni mí, mo máa sì sọ̀rọ̀ dáadáa sí wọn, kódà kọ máa sọ̀rọ̀ burúkú fún mi, mo máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Kó bá lè mọ̀ pé ó ní èèyàn gidi ni mí. Tori oníbàárà, àwọn ní ń mọ n jẹ́ kí ènìyàn là.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ní ilé ìwé wa, a ní ibi tí a ti máa lọ n kàwé tí ó máa ń dá tí àwọn ènìyàn sì máa lọ kàwé kó ba lè yẹ wọn. Ṣùgbọ́n nígbà tí mo lọ síbẹ̀ kẹ́yìn, òwún náà ni oṣù tí ó kọjá yìí. Owun ni mo ti lọ síbẹ̀ kẹ́yìn, ṣùgbọ́n mo ṣi máa lọ láìpẹ́.

Ṣé o máa ń wọ fìlà? Mo ní oríṣiríṣi fìlà tí mo máa ń wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Fìlà tí mo máa ń wọ̀ ní ìgbà òórùn, fìlà tí mo máa ń wọ̀ lọ sí òde ìyàwó bí ti ajá tàbí fìlà ṣíṣá tí mo sì máa ń rán fún ira mi. Nítorí náà, mo fẹ́ràn láti máa wọ fìlà lọ́pọ̀lọpọ̀. Nítorí kò sí gbà tí mo kì ń wọ fìlà tí mo bá fẹ́ jáde àfi tí mo bá lọ sí ibi iṣẹ́ nìkan tàbí ilé-ìwé nìkan ni mo ní wọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn rará, mo màá n jẹ oúnjẹ ọ̀sán mi, máa dà á jẹ ni, mi kì í jẹ pẹ̀lú àwọn oníbàárà. Kàkà bẹ́ẹ̀, mo máa jẹun ọ̀sán pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ nínú ilé-iṣẹ́ wa papọ̀ nítorí pé òun yẹn ṣì dára, ó sì máa ń jẹ́ kí ọ̀gá àti ọmọṣẹ́ wọn ní àjọṣepọ̀ tó dára.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tó sì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò nítorí ọwọ́ tí àwọn òbí mi ti fi kọ́ mi láti kékeré ni, ohun tí àwọn èèyàn mọ̀ pé ọwọ́ òsì. Ohun ní wípé ọwọ́ òsì ò dára fún ọmọ láti lò, wọn sì máa na àwọn ọmọ kékeré nígbà náà t'on bá ti ń lo ọwọ́ òsì, tí wọ́n bá ní kí wọ́n yí padà sí ọwọ́ ọ̀tún nítorí ọwọ́ ọ̀tún ohun ni ó dára àti wípé ọwọ́ ọ̀tún òhun sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń lò jù ní inú ayé ju tó ọwọ́ òsì lọ.

Akókò wo ni ọ́fíìsì rẹ máa ń ṣí? Akókò tí wọ́n máa ń ṣí ní ilé iṣẹ́ mi, òun náà ni ago mẹ́sàn-án, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ tí gbudọ̀ wà ní ibi iṣẹ́ kí ago mẹ́sàn-án tó lu yẹn ní ago mẹ́jọ àbọ̀ kí wọ́n tó wá sí ilé iṣẹ́. Nítorí wípé àwọn òṣìṣẹ́ ó sì gbọ́dọ̀ ṣáájú àwọn oníbàárà dé ibi iṣẹ́ kí wọ́n tó wá ra ọjà tàbí kí wọ́n tó wá ṣe nǹkan tó fẹ́ ní ibi iṣẹ́

Ṣé o máa ń fi ìpara sára? Oríṣiríṣi ìpara ni mo máa ń lò. Nígbà tí òtútù bá mú, mo máa ń lo wure, ṣùgbọ́n tí oru bá mú, mo máa ń lo ìpara tí mo máa ń lò róngán ni àárọ̀ àárọ̀ lẹ́yìn tí mo bá ti lọ sí inú ilé ìwẹ̀ tí mo ti wẹ̀ tán, wọn mú ìpara, mo máa fi para mi. Nítorí ìpara ni ó ń jẹ kí ara dán, kí ara sì máa ṣe dáadáa. Nítorí náà ni ṣe máa ń lo ìpara sí gbogbo ara mi ní ojojúmọ́ ní àárọ̀ àárọ̀ tàbí tí mo bá ti fẹ́ sùn ní alẹ́.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa tí mo ti mọ̀ láti kékeré tí mo ti máa ń wo bí wọ́n ṣe máa ń ṣe, òun náà ni ẹ̀wà goin pẹ̀lú ata díndín. Mo fẹ́ràn láti máa se oúnjẹ yìí lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú iṣu, nítorí náà ó jẹ́ ó jẹ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa láti kékeré mi tí mo ti mọ̀ ọ́ sí títí di ìsín. Mo sì mọ̀ ọ́ ṣe dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń sọ wípé "áà mo mọ oúnjẹ yìí ṣe, mo mọ̀ ọ́ ṣe dáradára lọ́pọ̀lọpọ̀".

Mo ní aṣọ wíwẹ̀ tí mo máa ń wọ̀ tí mo bá ti fẹ́ lọ wẹ̀. Mo sì ní aṣọ sísun tí mo máa ti ba ti fẹ́ lọ sun. Tó bá ti di ní alẹ́, mo máa mú aṣọ sísun mi, mo máa wọ̀, mo máa bọ́ aṣọ tí mo ti wọ̀ láti àárọ̀ di alẹ́. Lẹ́yìn náà mo máa mú aṣọ sísun mi, mo máa wọ̀. Tó bá dẹ́ sì di ní àárọ̀ tí mo ti fẹ́ lọ wẹ̀, mo máa mú aṣọ tí mo fi ń wẹ̀, mo máa sì ti fi wẹ̀, màá fi nu ara, màá fi ṣe gbogbo nǹkan tí oye kì í ṣe kí ló wá ku sí aṣọ ibi iṣẹ́ mi kí wa ma lọ sí ibi iṣẹ́ lẹ́yìn tí mo bá ti jẹun tán ní ilé.

Ṣé o máa ń ṣe àtúllò nǹkan? Oríṣiríṣi nǹkan wà tí mo máa ń ṣe àtúllò lọ́pọ̀lọpọ̀. Ohun náà ni nǹkan tí mo fi ń foyin mí, kàǹkàn tí mo fi ń wẹ̀ àti àwọn aṣọ tí mo wọ̀. Mo máa ń ṣe àtúllò gbogbo nǹkan yìí lọ́pọ̀lọpọ̀. Tàbí àwọn nǹkan tí mo rí pé ó ṣi dára tí ó tì bàjẹ́, mo máa tún wọn lu ní ìgbà mí kí n bá lè máa lo wọn tí ma fi lówó mi tán nínú ara wọn.

Ṣé o fẹ́ràn láti máa jẹ iyan? Mo fẹ́ràn láti máa jẹ iyan lọ́pọ̀lọpọ̀. Àwọn iyan tí wọ́n gún ní inu odó pẹ̀lú iṣu, àwọn mo fẹ́ràn láti máa jẹ ju mi. Mo fẹ́ràn láti máa jẹ èyí tí wọ́n rò lóri iná, àmo gigun ni mo fẹ́ràn láti máa jẹ ju. Ọbẹ̀ tí mo si fẹ́ràn láti máa jẹ, òun náà ni ọbẹ̀ ẹ̀gúsí tí wọ́n ti ya pánlà sí pẹ̀lú oríṣiríṣi ẹ̀jà àti oríṣiríṣi ẹran. Mo fẹ́ràn láti máa jẹ iru iyan bẹ́yẹn lọ́pọ̀lọpọ̀

Ní ibo lo ti máa ń jẹun ní inú ilé rẹ? Orisirisi ibí mo ti máa ń jẹun nínú ilé mi, mo máa ń jẹun ní ibi ilé oúnjẹ tàbí ibi ìdáná ta ti máa ń dáná, mo lè jẹun níbẹ̀ tàbí kí n jẹun ní ibi tí a ti ń ṣeré pá ní inú ilé wa, ko sì ibí ti mo ti lè jẹun, nítorí náà ló jẹ́ kí máa jẹun níbi oríṣiríṣi ní inú ilé wa nítorí jẹ́ inú ilé mi.

Ní ìgbà wo ni o máa ń lọ sí ọjà? O ní àsìkò ọjà ní ọ̀dọ̀ àwọn mí báyìí tí mo sì máa lọ sí ọjà láti máa ra nnkan oríṣiríṣi tí mo bá fẹ́. Ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ ni mo máa ráyejù láti máa lọ sí ọjà tí mo sì máa ń lọ láti ra ohun tí mo nílò ní ìgbà yẹn kí n ba lè má lọ sí ibi iṣẹ́ ní ìparí ọ̀sẹ̀. Kí n torí náà.

Ṣé orí máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi lọ́pọ̀lọpọ̀, ìyẹn tí mo bá ti ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀ ní ibi iṣẹ́ mi. Ó máa ń jẹ́ kí orí máa fọ́ mi, nítorí náà mo máa lọ sí ọ̀dọ̀ dókítà mi, n máa lọ ṣe àyẹ̀wò, kó fún mi ní òògùn orí fífọ́ kí ara mí ba lè jí pépé nítorí mo máa nílò láti lọ sí ibi iṣẹ́ ní ijọ́ kejì ná.